Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí lọ́pọ̀lọpọ̀ ìgbà paapaa, èyí tí mo ṣe kẹ́yìn tí mo rántí ní ẹni kan tí mo bá ṣiṣẹ́ tí kò ní agbára ati san an gbogbo owó iṣẹ́ mi náà tán. Ó fẹ́ fún mi ní ìwọ̀nba tó ní agbára ṣùgbọ́n èmi ní kó fi sílẹ̀ kó má ṣe yonu pé mo ṣe fún un lọ́fẹ̀

Kókó ẹ̀kọ́ kan tí mo rántí tí mo fẹ́ràn dáadáa nígbà èwe ni ẹ̀kọ́ bíbélì. Nígbà tó ń kọ́ wa ní ìtàn Sámúẹ́lì, tó ń pàrọ̀ wá fún wa wípé ká jẹ́ ọmọ rere bí i Sámúẹ́lì, ọmọ tó gbọ́ràn tó ní ìtẹríba. Mo fẹ́ràn ẹ̀kọ́ náà torí pé ó kọ́ wa láti máa hùwà rere.

Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń ra lẹ́nu jọ mẹ́ta yí. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀, mo máa ń nílò láti lọ sí ọjà àbí ibi tí wọ́n tí ń ta nǹkan bíi súpámákẹ̀tì kí n tó ra ohun tí mo fẹ́ rà tẹ́lẹ̀. Ṣùgbọ́n Íńtánẹ́ẹ̀tì ti mú ayé rọrùn. Mi ò nílò láti kúrò nínú ilé mi láti ra nǹkan tí mo fẹ́ rà àti wọ́n sì wá gbé bá mi nínú yàrá mi.

Bẹ́ẹ̀ni mo wọ gíláàsì, ó tó gbà díẹ̀ tí ojú mi kò tíì ṣe bẹ́ẹ̀ rína bí ti àtẹ̀yìn wá, torí náà mo lọ sí ọ̀dọ̀ dókítà olójú tó sì sọ fún mi pé mo gbọdọ̀ bẹ̀rẹ̀ sí ní wọ gíláàsì, kí gíláàsì lè ṣe àtúnṣe èyí tó bá ojú mi kí ojú mi lè padà bọ̀ sípò kí ó lè máa rína dáadáa padà.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun kí wọ́n le mọ̀ pé mo fi ọ̀rọ̀ wọn sókàn, mo sì fẹ́ràn wọ́n púpọ̀. Mo máa ń pè wọ́n kí n sì lè ṣàlàyé ọjà mi fún wọn. Tí ó bá sì ní àwọn ǹkan tán bèrè tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ tí mi ò ní tí má sì ti ní, màá pè wọ́n. Màá sì pè wọ́n kí n lè mọ àlàáfíà wọn náà.

Mọ́tò ìjọba ni mo máa ń wọ èyí tà ń pè ní pupiliki transport. Bọ́ọ̀sì ni mo máa ń wọ. Mo fẹ́ràn bọ́ọ̀sì yìí torí pé òun ló rọrùn jù, òun ló sì pọ̀ tẹ́ èèyàn lé tètè rí. Owó rẹ̀ náà o sì fi taratara ga jù náà. Òun ni mo ṣe fẹ́ràn rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máà ń gba àwọn ímeèlì a wúlò. Ọ̀pọ̀lọpọ̀ lè jẹ́ látọ̀dọ̀ àwọn gbájúẹ̀ àbá àwọn tó máa ń disturb tó ma ń fish ènìyàn. Torí náà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti rí ímeèlì bẹ́ẹ̀, mà á block ẹni tó sẹ̀ ń díẹ̀ tàbí kí n delete ímeèlì kí n má ba à rí i mọ́ ní ọjọ́ mìíràn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àti máa lọ sí ilé ìsẹ̀mbáyé kí n lè mọ àwọn ohun ìsẹ̀mbáyé nípa àṣà mi àti orísun mi, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyé ìgbà náà kí wọ́n tó bí mi láyé àwọn bàbá ńlá bàbá wa. Gbogbo ohun ìsẹ̀mbáyé, mo fẹ́ràn àti máa rí wọn kí n lè mọ bí àwọn asíwájú mi ṣe dé ibi táa dé yìí.

Wákàtí méjìlá ni mo fi máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́. Láti ago mẹ́sàn-án òwúrọ̀ títí di ago mẹ́sàn-án alẹ́ ni mo fi máa ń ṣiṣẹ́ ní ojúmọ́. Mo ń ṣiṣẹ́ tó bá yẹ torí wípé mo nílò owó fún ǹkan tó pọ̀. Torí náà, mo ń ṣiṣẹ́ tó gùn kí n lè rí owó náà kójọ.

Ìwà ìṣòwò mi dáa púpọ̀ torí wípé mo mọ̀ ọ̀wọ̀ ṣíṣe, mo sì mọ̀ bí a ṣe máa ń tọ́jú owó ta fi ń bẹ̀rẹ̀ òwò sọ́tọ̀ tí a kò ní fọwọ́ kan tí a kò sì ní na mọ́ èrè. Mo sì mọ bí a ṣe máa ń ṣètò owó ṣíṣe tí kò fi ní bọ́sí gbèsè tí a kò sì ní jẹ gbèsè.

Bẹ́ẹ̀ni, mo máa ń mú àwọn ohun mímu pirotíìnì. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀púpọ̀. Mo sì máa ń mú lóòrèkóòrè, ìgbàkúugbà. Kódà mo sì múu lánàá, mo mú níjẹta, mo mú níjẹrin gan. Ìgbà tó bá ti wu mí ni mo máa ń múu. Mii dà akókó kan pàtó àti mú ohun mímu pirotíìnì.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹ gúọ̀mù. Mo fẹ́ràn láti máa jẹ gúọ̀mù púpọ̀ púpọ̀. Ìkinní, torí́ adídùn tó wà lára rẹ̀, ikejì torí pé ó dáa fún mímí. Ọ́ ní kí i sì jẹ́ kí èyàn ní hypertension àbí blood pressure especially fún àgbàlagbà.

Mo fẹ́ràn coffee mo sì fẹ́ràn tea, ṣùgbọ́n mo fẹ́ràn tea ju coffee lọ. Ìdí tí mo fi fẹ́ràn tea ju coffee lọ ni wípé tea latí fi kọ́ mi láti kékeré, tea la máa ń mu jù nínú ilé wa, èyí ló jẹ́ kí ìfẹ́ mi fún tea kó ga. Ojoojúmọ́ ni mo sì fẹ́rẹ̀ẹ́ máa ń mu tea, mo máa ń mu láàárọ̀ tàbí alẹ́, ìgbà mí, àárọ̀ àtàlé.

Bẹ́ẹ̀ni mo máa ń lọ ẹ̀rọ ìrànwọ́ ohùn. Mo máa ń lò láti fi bá àwọn tí mo fẹ́ran sọ̀rọ̀ àbí àwọn tó wà ní jìnnàjìnnà tí a ò jọ sí níbí kan náà tá a ò lè ríra wa, a máa ń fi ẹ̀rọ ìrànwọ́ ohùn sọ̀rọ̀, a ṣi máa ń gbọ ara wa yé.

Ojoojúmọ́ ni mo máa ń fọ ọkọ̀ mi. Àràárọ̀ kí n tó gbé jáde kúrò nílé ni mo máa ń fọ. Ọjọ́ tí mi ò bá jáde nìkan ni míì fọ̀. Ìdí tí mo fi ń fọ lójojúmọ́ ni wípé àkókò tí a wáyi, àkókò ọyẹ́ ni tó sì máa ń jẹ́ kí eruku pọ̀ lójú títì torí náà mọ́tò náà máa ń dọ̀tí.

Mo máa ń lọ sí àwọn ìgbèríko àwọn inú igbó, ibẹ̀ ló ti lè rọrùn àti rí ìpèsè àwọn ohun èlò. Ìgbà míràn sì réè, mo máa ń ràá láti ọ̀dọ̀ àwọn alátùńtà, àwọn tí yóò lọ sínú igbó tí wọn ó lọ ko wá. Táwa táa wà nígboro táà bá ráyè lọ ta ó wá ràá lọ́dọ̀ wọn.

Tí n bá fẹ́ rìn ìrìn àjò, mà ti mà múra sílẹ̀ láti bíi ọjọ́ méjì mẹ́ta, tí mà ti mà ṣe àkópọ̀ gbogbo ǹkan tí mo fẹ́ lò fún ìrìn àjò àjò náà. Mà ti wá ibìkan kó sí kí n bá lè rántí. Tó bá ti wá dìgbà tí ìrìn àjò náà ti kù díẹ̀, mà bẹ̀rẹ̀ síní ṣà gbogbo ǹkan tí mo nílò jọ mà kó pọ̀.

Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ torípẹ́ ó jẹ́ ìgbàgbọ́ tó ní ìfimúnlẹ̀ nínú àṣà àti ìṣe àwọn tó síwájú wa. Ó jẹ́ ìgbàgbọ́ tó jẹ́ wípẹ́ ó ní ẹsẹ̀ tó múlẹ̀ torí tí ẹsẹ̀ rìn ò bá rìnlẹ̀, a ti sọnù láti ọwọ́ kan.

Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú ìdùnnú àti ayọ̀ nínú ọkàn mi torí pé mo mọ̀ pé àkókò iṣẹ́ ti fẹ́ dópin, àkókò eré ti súnmọ́, àkókò tí màá le bá àwọn ẹbí àti àwọn ará mi ṣe eré, tí màá le lo àkókò pẹ̀lú wọn. So inú mi máa ń dùn tó bá di àsìkò ìparí iṣẹ́ mi.

Mi ò ní àkókò kan tí mo má ń sùn pàtó ṣùgbọ́n ohun tí mo má ń ṣe ni pé, mi jẹ́ kó kọjá aago méjìlá. Ìgbà mìíràn mo lè sùn lágo mẹ́wàá, mo lè sùn lágo mọ́kànlá, mo lè sùn lágo mẹ́sàn-án ṣùgbọ́n kò sí nǹkan náà tó lè mú mi kọjá aago méjìlá láti sùn. Tí mi bá ti sùn tá aago méjìlá bá ti lù, màá lọ sùn.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún Kérésìmesì. Àjọ̀dún Kérésìmesì jẹ́ àjọ̀dún ayẹyẹ ńlá tí a fi ń rántí ìbí Jésù Kristi. Ó jẹ́ àjọ̀dún tí gbogbo ènìyàn máa ń fojú sí torí pé àjọ̀dún alárinrin ni. Lẹ́yìn Kérésì ni àjọ̀dún Easter.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni rice àti ẹ̀wà alásẹpọ̀. Mo fẹ́ràn oúnjẹ yìí torí pé oúnjẹ aládìdùn ni tó sì máa ń mú inú mi dùn tó máa ń fún mi ní àyọ̀ tí n báa ti jẹ. Ìyá mi ló máa ń se oúnjẹ yìí fún mi ní kékeré tó sì jẹ́ kí n fẹ́ràn rẹ̀ púpọ̀púpọ̀. Mo lè jẹ́ ní gbogbo ìgbà.

Ojo Monday ti ṣe ojo Aje ni mo féràn jù. O jẹ́ ọjọ́ tí gbogbo rẹ̀ máa ń dára, tó jẹ́ ọjọ́ tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Bí ọ̀sẹ̀ náà bá ṣe máa rí àti ọjọ́ ajé la ti máa n mọ̀. O jẹ́ ọjọ́ tí èèyàn gbọ́dọ̀ múra sí iṣẹ́ kí gbogbo ẹ lè dáa.

Nígbà tí mo bá ríi wípé ó ti fẹ́ máa bọ́ sí orí, tí mo rí pé mo gbọdọ̀ gbé ìgbésẹ̀, ìgbà náà ni mo máa rí pé ó di dandan kí n fàá. Tí mo bá rí i wípé à tí ń bá fà á, nǹkan yóò bàjẹ́ àbí nǹkan ò ní dára bíi tí tẹ́lẹ̀ mọ́, ó di dandan kí n fà á.

Mo ma n ti àyẹ̀wò lórí ẹ̀rọ ayélujára. Mo ma n bá wọn sọ̀rọ̀ lórí sóṣíà míḍíà tí n sì gba nọ́mbà wọn tí n mọo pè wọ́n lẹ́kọ̀ọ̀kan kí n lè mọ àlàáfíà kí n sì mọ ìbéèrè síi wọn. Èyí ni yóò jẹ́ kọ́n mọ̀ wípé mo fẹ́ràn wọn bí ènìyàn kì í ṣe nítorí ọjà nìkan.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òòrùn sí ara. Èyí máa ń dáàbò bo ara mi kí òòrùn máa ba gbogbo àwọn a sara láǹfààní tó ń bẹ lára mi, kí òòrùn má ba le gbobo rẹ̀ kó má ba pàdánù. Ó ti è tò àkókò tá a wà yìí tí ń ṣe àkókò èèrùn tí òòrùn má ń ga gan ni. Mo ma ń lo ìdáàbòbò òòrùn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ma n tèlé òfin ìyára ọkọ̀. Mo ma n tèlé òfin yìí torí wípé torí wípé ó ma n dáàbò bo àwa awakọ̀ kì jẹ́ kí a sá eré àsápajúdé. Ẹni tí kò bá sì tèlé òfin yìí, yóò san fáìnì yóò san fáìnì fún ìjọba.

Ogoji ìṣẹ́jú ni ìsinmi oúnjẹ ọ̀sán mi. Èyí ni àkókò tí wọ́n máa ń fún wa lẹ́nu iṣẹ́ láti lọ jẹ oúnjẹ ọ̀sán, tí a ó sì fi túra ká díẹ̀ ká tó padà wá sí ẹnu iṣẹ́ oo. Mo sì máa ń lo àkókò yìí láti jẹun kí n sì fi túra ká díẹ̀ kín tó padà ṣẹ́nu iṣẹ́

Aago méje òwúrọ̀ ni mo ṣètò agogo ìjí mi sí. Mo mọ̀ọ́mọ̀ ṣètò rẹ̀ sí aago méje òwúrọ̀ torí wípé pé mo fẹ́ máa tètè jí láàárọ̀ kí n lè ṣe gbogbo nǹkan tí màá fẹ́ ṣe, kí n lè tètè bẹ̀rẹ̀ sí ní múra lọ sí ibi iṣẹ́ kí ń má baà pẹ́ dé ibi iṣẹ́. Tí n bá ti jí ní aago méje báyìí, ìmúra bẹ̀rẹ̀.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi dára. Ó fẹ́ràn mi púpọ̀púpọ̀ torí wípé mo jẹ́ ẹni tí ó máa ń sọ òótọ́, tí ó sì máa ń múra ṣiṣẹ́ tí kì í ṣe ọ̀lẹ nídi iṣẹ́, tí kì í sì fi iṣẹ́ falẹ̀ rárárárárá. Gbogbo iṣẹ́ tí ó bá gbé fún mi mo máa ń ṣe lóòrè kóòrè tí màá sì dàpadà fún kíákíá láì fi falẹ̀

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí, mo fẹ́ràn kí n má gùn dáadáa. Ojoojúmọ́ mo sì ní, mo sì máa ń gùn. Kódà mo gùn ní òní nígbà tí mo fẹ́ sáré lọ ra ǹkan ní ọjà, alùpùpù ni mo gùn lọ, ọ̀un nà ni mo sì gùn bọ̀. Mo fẹ́ràn rẹ̀ torí pé ó máa ń yára, kì í jẹ́ kí ó pẹ́ yàn láti rìn láti ibìkan sí ibìkan.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kíkọrin gidi gan-an ni. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn orin àti kékeré ni àwọn òbí mi àtàwọn ẹ̀gbọ́n mi ti fi mímọ oríṣiríṣi orin; orin ìgbàlódé, orin àtijọ́, orin ìgbáládùn, orin fújì àtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí náà, èyí ló jẹ́ kí ìfẹ́ orin kíkọ kó wà ní ọkàn mi.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Wọ́n kọ́ mi ní èyí nígbà tí mo lọ sí ilé ìkẹ́ẹ̀kọ́ bí a ṣe ń wa ọkọ̀, tí mo sì páàsì jáde pẹ̀lú àmì ẹ̀yẹ. Mo jẹ́ ẹni tí ó fẹ́rẹ́ mọ ọkọ̀ wá jù nínú àwọn tí a jọ kọ́ ẹ̀kọ́ náà papọ̀ nígbà náà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mo sì máa ń bá sọ̀rọ̀ kó dá ẹ̀gbọ́n mi tó wà ní òkè òkun tí mi ò tìí rí láti bí i ọdún méjì báyìí. Inú ẹ̀rọ ìgbésókè ni àtijọ́ máa ń sọ̀rọ̀. Àwọn ọ̀rẹ́ mi náà tí a jọ parí ẹ̀kọ́ tí a ò tìí ríra láti bí i ìgbà díẹ̀

Ohun tí mo máa ń ṣe ni wípé màá kọ́kọ́ fà sẹ́yìn díẹ̀, màá wá fi ojú ń súnù kù wo ìṣòro náà, màá wò ó láti ọ̀nà púpọ̀ kí n wá lè mọ ọ̀nà tí yóò dára jù àti kojú ìṣòro náà. Tí bá wá rí pé ìṣòro tí ó kọjá agbára mi ni tí mi ò lè dáṣe, màá sọ fún ẹni tó jẹ́ ọ̀gá iṣẹ́ mi kí a jọ wò ó.

Ètò ìdárayá mi ò ní ǹkan tó pọ̀ nínú. Ìgbà mìíràn mo lè máa tẹ fóònù mi kí n máa gbọ́ orin kí n sì máa dá rẹ́rìn. Ìgbà mìíràn nìyí, màá mọ púlè géèmù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi lórí íńtánẹ́ẹ̀tì. Ìgbà mìíràn sì ni, eré orí ìtàgé ni màá wò tí ń fi máa dáráyá.

Lóòtítọ́ bátìrì fóònù mi jẹ́ bátìrì tó daa gan ni. Ó ma ń pẹ́ kí o tó tàn. Tí bá sì ti ṣájì rẹ̀ lẹ́ẹ̀kan, ìyókùn tó di ọjọ́ kejì yíò gbé mi fún gbogbo ọjọ́ náà. Kò sí ǹkan tí mo lè tẹ̀ tí mo lè wò. Bátìrì náà yóò dúró digbidigbi kò sì ní tètè já o.

Ìrántí ìgbà ọmọdé kan tí mo rántí ni ìgbà tí a ṣẹ̀ṣẹ̀ kó dé ilé tí à ń gbé yìí. Àwọn òbí wa bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé yìí láì sọ fún àwa ọmọ. Torí náà ìgbà tí wọ́n mú wa dé ilé yìí, òjijì ló bá wa torí pé a kò mọ̀ pé wọ́n ń ṣe nǹkan tó tóbi báyìí, a kò sì retí rẹ̀ rárá o.